Bí mo ṣe máa ń bá awon òníbàárà sọ̀rọ̀ pọ̀ pupọ̀, mo lè pè wọ́n lórí fóònù tàbí kí n pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ń pè ní WhatsApp tàbí tí wọ́n ń pè ní Telegram tàbí tí wọ́n ń pè ní Facebook tàbí tí wọ́n ń pè ní Gigi. Àwọn bíbà yìí la ti máa ń, ni mo ti máa ń pàdé wọn àti èyí tó ti pẹ́ àti oníbàárà tuntun ibe láti máa ń pàdé tí a máa sọ̀rọ̀ òwò àti àwọn nǹkan tó so mọ́

Iyín jẹ́ ǹkan tí ọkàn kọ̀, ó jẹ́ ǹkan tí ẹ̀mí gangan fúnra mi kọ̀ nítorí pé ó máa ń da lákáàyè ẹ̀dá rú àti ìgbésí ayé ẹ̀dá rú nítorí pé iyín yẹn, iyì ọ̀dà fẹ́ dà, iyì ọ̀dà fẹ́ dà àyàfi kó jẹ́ fún ọba ada ẹdà nìkan. Kí wọn má yi eyàn, o má ń jẹ́ kí eyàn má sìwàwù n gbà mí kódà torí ẹ́ ṣọ wí pé, iyìn àti èébú à kì ń jẹ́ kó dúró sọ́kàn wa, à kì ń jẹ́ kó dúró sọ́kàn wa. Iyìn àti èébú à kì ń jẹ́ kó dúró sọ́kàn wa. Nítorí náà, èmi ò ń gba iyìn kí wọn máa yé mi lọ títí bẹ́yẹ̀n.

Àná ni mo kẹyìn pàdé wọn, àná. Ni a máa ń sáábẹ̀ pàdé níbi àwọn alakọ̀ọtẹ́, àwọn ibi tí a ti máa ń gbọ́oro ọ̀rọ̀ Ọlọ́run. Ibẹ̀ la ti pàdé gbẹ̀yìn. Nítorí èmi jẹ́ ẹnìkan tó máa ń sábà lọ sí pàdé wa ní ọjọ́ Sátidé àti Sọ́ndé. Nibẹ̀ la ti máa ń pàdé. A wàá bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run, a ṣe àjọ̀npápọ̀ àti àwọn ǹkan mì tó ṣàǹfààní fún ẹ̀dá àti fún gbèsè ayé wa. A máa ń ṣe níbẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Fín yàrá ọkọ, ṣé mo máa tẹ̀lé? Nn à, ọkùnrin lè mi ì, àwọn obìnrin ló máa le dáhùn ìyẹn.

Àkọ́kọ́ ni pé, àwọn ọ̀nà tí n màá fi ń dáàbò bo ayé ikọ̀ko mi lórí Íńtánẹ́ẹ̀tì ó pò. Ẹyọ kan bẹ́ẹ̀ ni pé mi ò ní máa gbé àwọn nǹkan tí mi ò fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ń pa è, mi ò ní máa gbé wọn sórí Íńtánẹ́ẹ̀tì, mi ò ní máa gbé wọn sórí ibẹ̀. Nítorí tí-- ìwọ tó bá gbe sórí ibẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ ń pa è. Tí àwọn èèyàn ò bá dẹ̀rí nǹkan tí wọ́n lè sọ̀rọ̀ ń pa è, wọ́n ò ní sọ̀rọ̀ ń pa è. Ṣùgbọ́n ìwọ ló máa dáàbò bo ẹ láti má gbe síbẹ̀. Mo dẹ̀ máa ń ti fóònù pa àti pé mo máa ń ṣọ́ àwọn, àwọn ibi tí mo máa ń wọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Wọ́n gbọdọ̀ máa ṣọ́. Kò n se gbogbo ibi tó wà lórí Íńtánẹ́ẹ̀tì lè yàn lé wọ̀ tó da. Àwọn mìíràn ibi tó máa wọ̀n bẹ́ẹ̀ wọ́n máa mú, wọ́n máa fẹ́ jí àwọn nǹkan lórí fóònù e à tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Omi tí n máa ń mu lójoojúmọ́ o pọ̀ kò lóǹkà, kò lóǹkà. Omi tí n máa ń mu lójoojúmọ́ pọ̀ kò lóǹkà. Nítorí pé àwọn omi táa máa ń mu ó yàtọ̀ sí àwọn ṣùgbọ́n àwọn eyi tí emi máa ń mu kò lóǹkà. Mo lè mú lọ́sàn, mo lè mú láàárọ̀, mo lè mú lálẹ́.